Mo fẹ́ràn èso apple, púpọ̀ ni èso apple. Mo sì fẹ́ràn mọ́ńgòrò. Àwọn méjèèjì ni mo máa ń gbádùn jù. Tí mo sì máa ń fẹ́ mú wọn sílé, kí ó lè jẹ́ pé ìgbàkúùgbà tí mo bá ti nílò wọn, wọn máa wà lárọwọ́tó láti jẹ. Bákan na mo ti fi si ara ètò oúnjẹ me lojoojumo láti ma jẹ apple, ni ẹẹkan lojoojumo. Kò rọrùn nítorí o wọ́n, àmọ́ mo ń gbìyànjú ni gbogbo ìgbà láti, láti jẹ ni gbogbo ìgbà. Mio sì ń mú kín ni ìlera tó dára. Bákanná, apple jẹ́ ohun tó wà ní tòsí, tó wà láralọwọ́tó, ti èèyàn sì lè tètè mọ̀ bóyá ó ti bàjẹ́, ó ti rà àbí ó sì dára fún jíjẹ. Ó wà lára ǹkan tó ń fún èèyàn ní, ara tí ó ń dán. Ó sì wà lára ǹkan tó jẹ́ pé tí ẹ̀yin bá fi sí inú oúnjẹ ni gbogbo ìgbà, ìlera èèyàn á jí pepé. Idi niyen tí mo fi fẹ́ràn rẹ̀. Mọ́ńgòrò ní tirẹ̀ nítorí pé ó sábà máa ń dùn. Òun náà sì ní àwọn èròjà tó ń ṣàrà lóore. Òun jẹ́ kí n mu àwọn méjèèjì. Mo fẹ́ràn wọn gan. Tí ó bá ti di àsìkò tí ǹkan nù wọn, tó bá ti ń jáde bái tí ó bá ti ń so èso, inú mi máa ń dùn ni, nítorí pé màá tún ra púpọ̀ púpọ̀ lára wọn. Èyí tí mo tó fẹ́ràn díẹ̀ sí i náà ni, èso guava, guava. Mo máa ń jẹ iyen na. Bo ti lè jẹ́ pé hóro inú ẹ̀ tí èèyàn o le jẹ ni, nítorí àwọn ìṣòro appendicitis. Mio ba tu ma fẹ́ràn re ju àwọn iyoku lo, pàápàá jùlọ ju mango lọ ṣùgbọ́n torí eso yẹn, òun ló jẹ́ kó gbẹ̀yin nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yẹn. Torí guava ni mo fi ṣe kẹta. Àmọ́ mo máa fẹ́, fẹ́ràn rẹ̀ gan. Pápá julọ tó bá tóbi, tí ara rẹ̀ ò sì rọ jù. Pawpaw náà wà. Ìyẹn ni ikẹrin mi. Mo fẹ́ràn pawpaw pàápàá julọ, pàápàá jùlọ èyí tó bá sì le. Ṣùgbọ́n tó ti pọ́n, tí ó rọ rárá. Mo ma fẹ́ràn re. Mo sì máa ń jẹ tí èso teso. Àwọn hòro inú ẹ̀, ehen, ti òro, ti òro ni mo máa ń jẹ. Nítorí ó máa ń ṣàrà lóre náà, gẹ́gẹ́ bí àwọn àyẹ̀wò tí mo ti ṣe. Pawpaw pẹ̀lú àwọn òro inú ẹ̀ máa ń ṣàrà lóre gan. Nítorí náà àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí mo dárúkọ yìí ni mo fẹ́ràn jù gẹ́gẹ́ bí mo ṣe dárúkọ wọn náà ni. Apple lákọ̀ọ̀kọ́, mọ́ńgòrò lẹ́ẹ̀kejì, guava ìkẹta àti pawpaw ìkẹrin.

Bẹ́ẹ̀ni o, mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù. Mo máa fẹ́ràn kí n máa jí ní kùtùkùtù. Kódà nígbà mi tó bá jẹ́ pé mo tiẹ̀ fẹ́ẹ̀ sùn gan, mo sì máa ń jí ní kùtùkùtù. Ìyẹn máa ń ràn mí lọ́wọ́ láti tètè bẹ̀rẹ̀ sí ṣíṣe ilé tàbí bẹ̀rẹ̀ sí ṣíṣe oúnjẹ ọjọ́ mi gan gan. Látòrí fóònù mi, ẹ̀rọ alágbèéká mi tàbí látòrí ẹ̀rọ kọ̀m̀pútà mi. Tí ó bá sì ṣe pé mo fẹ́ ṣiṣẹ́ ilé náà, kí nǹkan máa ṣe ìwádìí náà lórí ẹ̀rọ alágbèéká mi, lórí àwọn ǹkan ní oríṣiríṣi tó máa jẹ́ kí n máa tètè jí báyẹn. Ìgbà yẹn ni ọ̀pọ̀lọpọ̀ máa ń jí pépé jùlọ, tí mo sì máa lè farabalẹ̀ ṣe àyẹ̀wò tí mo fẹ́ ṣe. Bákan náà ebi o ní ti pami nígbà yẹn o sì máa ń jẹ ki ń lè pa ọkàn pọ̀ torí ń tí bá ń se kí ń lè ri aridaju àwọn nkán ti mo ń wa kí ó bá ti jẹ́ iṣẹ́ ilé náà ni, kí ara tó máa kọ́, kí ara tó máa fẹ́ nǹkan mìíràn, màá tètè bọ́ sídi iṣẹ́ ilé ló jẹ́ abọ́ fífo ni. Mo jẹ́ pé màá kọ́kọ́ gbálẹ̀ ilé. Bo sì jẹ́ pé mo fẹ́ fọ àwọn aṣọ àwọ̀tẹ́lẹ̀ mi ni, gbogbo àwọn yẹn. Bo sì jẹ́ pé mo fẹ́ fọ gbogbo ilé ìwẹ̀ àti, àti, eh, àwo ìgbọ̀nsẹ̀, gbogbo ẹni mo máa ń jí ṣe. Àwọn nǹkan mìíràn sì wà tó máa ń jẹ́ kí n tètè jí. Irú bí tí ń bá fẹ́ rìnrìn àjò, mo máa fẹ́ kí n tètè jí, kí n tètè gbéra kúrò ilé. Kí àwọn aládugbò tó máa rí mi, kí wọn tó máa kí mi pé èmi ò kú irin o, ó dáàbò o, kí n mú nǹkan bọ̀. Ẹ̀hen. Mo máa, mo máa ń jẹ̀ kí n lè yẹ gbogbo àwọn yẹn sílẹ̀ nígbà tí bá ti tètè jí tí wọn ti múra tí mo ti bọ́ sọ́nà. Nkan tì yí náà tún sì fi dára ni pé nígbà tí màá fi máa dé ibi ọkọ̀ à tàbá tètè dé alẹ́ tètè gbéra. Ojú ọjọ a dẹ́ ṣì máa mọ́lẹ̀ si ni. Kì í ṣe pé a tún máa ilẹ̀ a tún máa ṣú sí rara. Bákan náà, eh, tí bá fẹ́ jí pètepèró àwọn nǹkan tí màá sè fún ọjọ́ náà tàbí àwọn nǹkan tí màá ṣe tó jẹ́ pé mo máa fẹ́ nílò láti kó wọn sílẹ̀ bí i lórí ẹ̀rọ alágbèéká mi tàbí nínú àwọn ìwé, mo máa fẹ́ láti tètè jí ní kùtùkùtù láti ṣe é. Bákan náà, ọ̀wọ́ ìdájí yẹn tí mo ì bá ti lè wá àwọn nǹkan jáde látòrí íńtánẹ́ẹ̀tì, ìdájí mo máa lè ṣe é nítorí pe àwọn èèyàn tí jí, íńtánẹ́ẹ̀tì sì máa, ó sì máa yára. Ó sì máa ṣe dùn lò láti wá àwọn nǹkan kan jáde látòrí bẹ̀ tàbí láti wo àwọn nǹkan kan ní àwọn eré, àwọn ǹkan níbí YouTube, TikTok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Torí nígbà tí ilẹ bá fi máa mọ dáadáa àbí to tí ń dọwọ ojúmọ̀ọ́mọ́ dáadáa tàbí ọwọ́ ọ̀sán, eh, íńtánẹ́ẹ̀tì ò ní yára dáadáa mọ́. Ó máa ma lọ́ra. O sì máa ń ṣu èèyàn nígbà mí. Ìdí náà tí ara ìdí tí mo fi máa ń tètè jí ni kí n lè tètè wá àwọn nǹkan jáde bí i àwọn eré ìdárayá tí mo fẹ́ wò, àwọn fíìmù oríṣiríṣi tàbí àwọn, àwọn, eh, ohun, eh, eré apanilẹ́rìn-ín, eh, bíi àwọn àwàdà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó máa ń wù mí kí n ní lórí ẹ̀rọ alágbèéká mi. Mo máa fẹ́ tètè wá gbogbo ẹ jáde kí ọjuọjọ́ tó kó tó là.